Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo maá n ṣe ìmọ́tótó ilé mi. Ní pàtó, ní ìparí ọ̀sẹ̀ ni mo má n ṣe ìmọ́tótó ilé. Màá gbá ilẹ̀, màá fọ aṣọ, màá tún gbogbo ilé ṣe, màá nú ìdọ̀tí kúrò ní inú ilé, kí ilé lè ṣe ìmọ́tótó fún kó tó di ọ̀sẹ̀ tí ó ń bọ̀.

Omi tí mo máa ń mu ní ojúmọ́ a máa tó gálọ̀nù kan. Ìdí èyí ni wípé omi mímu se pàtàkì. Ó da púpọ̀púpọ̀ ní ara kí a máa mu omi. Nítorínà bí mo bá jẹun, màá mu omi tí ó pọ̀. Ni àwọn ìgbà tí mi ò bá jẹun náà, màá ríi dájú wípé mo mu omi lọ́pọ̀lọpọ̀.

Bí mo ṣe má n kojú ìdènà ọkọ̀ ni pé mo ma n ṣe àbojútó ní gbogbo ìgbà kó tó di pé ìdènà bá ọkọ̀ mi. Ní ẹ̀ẹ̀ko kan màá ma ṣe àyẹ̀wò rẹ̀ láti rí i pé kò sí ìdènà kankan.

Ijọ mẹ́ta mẹ́ta ni mo má ń rí i dájú wípé mo fọ ọkọ̀ mi kí ó bá lè mọ́ tónítóní. Ṣùgbọ́n ní ìgbà tó bá jẹ́ pé mo lọ sí agbègbè tí ó dọ̀tí tí ọ̀nà rẹ̀ kò da, tí ó jẹ́ kí ẹrọ̀fọ̀ yíkún ọkọ̀ mi, mo má ń fọ bí mo bá ti ìrìnàjò yìí dé. Mi ò ní dúró dé kí ó pé ijọ́ mẹ́ta mẹ́ta tí mo má ńfọ kí n tó fọ ní àwọn àsìkò yìí.